Èmi kì í mu òògùn lójoojúmọ́. Mo jẹ́ ẹnìkan tí kò nífẹ̀ẹ́ kó máa lo òògùn gbogbo ìgbà. Tí ó bá mú mi lo òògùn, tí èèyàn rí òògùn lẹ́nu mi, àjẹ́ wípé nǹkan oun mú mi débí pé mi ò rí ọgbọ́n dá sí àfi kí n lo òògùn. Òògùn lílò, ó jẹ́ ǹkan tí ó dára púpọ̀ láti fi lè mójútó ara. Ó jẹ́ ọ̀nà tí èèyàn máa ń fi mójútó ara, tí èèyàn fi ń ṣe àlékún ìlera ara. Tí ara bá ń ṣe-- tí àìlera bá mú'yàn, tí àìlera bá mú'yàn, ǹkan tí ó kàn nà ni pé kí èèyàn wá òògùn tí ṣe déédé ǹkan tí ó ń ṣe ago ára èèyàn. And ọ̀nà tí èèyàn lè gbà láti fi ṣẹ́yún, ọ̀nà tí èèyàn lè gbà láti fi ṣẹ́yún náà ni pé kó kọ́kọ́ lọ sí ilé ìwòsàn, kó kọ́kọ́ mọ ipò tí ara rẹ̀ wà. Ibẹ̀ ni wọ́n ó ti so déédé ǹkan tí ó tọ́ sí láti lò, tí ó ṣe ìpadàbọ̀ wá sí ara rẹ̀. Àmo emí tí mo, bí mo ṣe jẹ́ yi o, èmi yìí, mi ò nífẹ̀ẹ́ si kí n mo lo òògùn rara nítorí pé òògùn lílò kì í ṣe wípé mo jẹ́ ẹni tó kórìíra òògùn lílò àmọ́ mi, òògùn lílò òun kì í wá sí mi lára. A yà fi. Tí ó bá mú mi dé gbìí débí pé mi ò r'ọgbọ́n kànkan dá sí i mọ́ à fi kí n lo òògùn. Tí n bàá sì fẹ́ lo òògùn náà ni mò máa ń wá bí àwọn ǹkan bí ògì, bí ǹkan bí, àh, àwọn ẹlẹ́rìndòdò tí ń fi kó òògùn ṣẹ́nu, tí ń fi ní mọ̀ pé mò ń kó ǹkan kan ṣẹ́nu. Àmọ́ to ba ẹ pé omi lọ́ bá kan, ì máa ń ṣe mí lára bákan bákan. Kì í ṣe pé mi kìí fo omi náà lòògùn ṣùgbọ́n ara mi máa ń ṣe bákan bákan. Tí nbà wá lò yóò wa dábí ìgbà tí òkúta tó wà lọ́nà fún mi. Ǹkan tí ó jẹ́ kí n nífẹ̀ẹ́ ṣe dáadáa nu. Ṣùgbọ́n mò máa ń lo òògùn àmọ́ kì í ṣe ní ojoojúmọ́.

Oríṣiríṣi ọ̀nà la le gba pa ẹja. Àmọ́ èyí tí èmi mọ̀ náà ni pé kí ẹ̀yin o mú àdá àdá tàbí ọ̀bẹ, àwọn ọ̀bẹ tí ó tóbi tí àwọn oní àwọn alápàtà máa ń lò. Ki èèyan o sì sá ẹja ní ibi déédé bi orí mọ árín, kí èèyan o fi sá bẹ́ẹ̀. Kí èèyan o wá gé wẹ́lẹ́wẹ́lẹ́. A ti pá ẹja kì ṣe ǹkan tí ó tó lọ, tó lọ dáńdán báun bí ẹran pípa, àbi adíyẹ̀ pípa tó nílò kí èèyan o farabalẹ̀ dù. Àmọ ẹ́jà kì ṣe ǹkan tó le. Tí ọwọ́ èèyàn bá, tí èèyan bá rí mú lódò, kí èèyan o si ṣé kí ni? Kí ẹ̀yin o sá. Kò ní wàhalá rara ninu. Ò mí sì, ìgbà mí sì níyìí tó ṣe wí pé tí o bá ṣe pé a fẹ́ lọ mú ẹja lódò ni, àwọn míì máa ń lo ìwọ̀ ìwọ̀, tí wọ́n ń pè ní rúkù. Wọn ó fi ekòló sí ní ẹnu. Wọn bá ti gbé íwọ́ wọn ó sokún mọ́ ìwọ̀ yìí. Yóò ní igi nidì, ibi igi ni ó dàbí handle tí ẹni tí ó fẹ́ pa ẹja tí ó ti gbá igi mú. Tí wọ́n bá ti nà sí òdo, tí ẹja bá ti fẹ́ jẹ oun tí wọ́n fi sí lẹ́nu, tí o bá ti kọ́ lẹ́nu báyìí, floating, kí ni tó ń float lókè? A wọlẹ̀. So it's a sign, àmín ni wípé ọwọ́ ti dẹ. Tí ẹni yiì bá ti fa igi sókè, ẹja ni ó fa wá tà. So tí wọ́n bá ti fẹ́ ẹja wá tà, ó ti kúro nínú omi, iku dé nù. Tí o bá sì ti kú, o ku kí wọ́n sá loríṣiríṣi kì ṣe ǹkankan tó lọ dáińdáin báun.

Batiri ẹ̀rọ ìléwọ́ mi, fóònù, batiri fóònù mi. Batiri fóònù mi, ó jẹ́ fóònù, batiri tí a máa ń ṣe mọ nínú, tí wọ́n ń pè ní inbuilt. Mi ò sì rí, bẹ́ẹ̀ ni mi ò yọ rí, débi tí mi ò tẹ̀ẹ́ àmọ bí ó ṣe dúró. Àmọ bí ó ṣe, bí ó ṣe máa ń sábà rí ni pé wọ́n máa ń ná flat tí ó dúró bí fóònù náà ṣe máa ń dúró sí inú rẹ̀. Batiri yìí, ó jẹ́ batiri tí wọ́n ti ṣe mọ̀, kò nílò pé a ṣẹ̀ṣẹ̀ yọ batiri à ń pàrọ̀ rẹ̀ tí ó bá ti tán lẹ́yìn kí èèyàn dúró láti fi charge ẹ̀ padà. Àmọ pé ńjẹ ń pàrọ̀ batiri fóònù mi gẹ́gẹ́ bí àwọn ẹ̀rọ léwọ́ kéékèèké èyí tí ó sábà wọ́pọ̀ láàárin agbègbè, láàárin ìlú àbí láàárin èyí tí wọ́n sábà máa ń lò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, kó tó di pé àwọn Android dé, batiri tìtì fóònù yìí ó yàtọ̀. Àmọ mo ní àwọn ẹ̀rọ léwọ́ kékeré náà lè tí ó jẹ́ àwọn Itel, Tecno n kan kan tí ó jẹ́ àwọn ẹ̀rọ léwọ́ kéékèèké tí a máa ń fi gbé ìpè wọlé àbí láti fi pè jáde. Ẹ́leyìí ni tìtì rẹ̀, òun ní ààyè tí fi máa ń kan, tí fi máa ń fi iná sí ara fóònù ní ọwọ́ òkè tí ó yẹ pé tí a bá kíbọ̀ a yí orí rẹ̀ wá sí sálẹ̀. Ibi ààyè ibi tí wọ́n máa ń fi fi iná sí ara fóònù yìí, èèyàn yóò yí i wá sí sálẹ̀ láti fi kíbọ̀ inú fóònù. Ibi ọwọ́ sálẹ̀ yìí, ibẹ̀ ni n tí máa ń fi iná sí ara fóònù. Báyìí náà ni yóò ṣì ṣe dúró, wámú-wámú, yóò dúró ní ẹlẹ́gbẹ̀ẹ́ tí ẹ ń pè, ẹ n, yóò dúró ní olóòórọ̀ tí ẹ ń pè fatika, kì í ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ṣe ṣí sí bẹ́ẹ̀ nù.

Bẹ́ẹ̀ni, èmi a máa ṣe ìsọdọ̀tun ọkàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ì tí wọn ń pè ní ìrètí ti ó bá ti ń fẹ́ ri látàrí wípé àwọn ǹkan kan tí èèyàn ti ṣe gbà, àwọn ìgbìyànjú kan tí èèyàn ti ṣe tí ó bá fẹ́ bọ́ sí bí èèyàn ṣe ń rò, tí èèyàn ti sọ ìrètí nù, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi látàrí wípé màá tún ìgbàgbọ́ mi ṣe lọ́tàn wípé ohun gbogbo ń bọ̀ wá dára. Nígbà tí ìrẹ̀wẹ̀sì ọkàn tí ó bá ti dé bá edà, edà ni láti ṣe ìgbìyànjú láti tẹ̀síwájú nínú ìgbésí ayé nítorí pé ẹni tí ó wà lókè lónìí kò ṣàdédé dé òkè, ibìkan ló ti bẹ̀rẹ̀. Ẹni tí ó sì wà ní ilẹ̀ lónìí pẹ̀lú ìgbìyànjú, ọ̀un nà ń bọ̀ wá gùn ìkẹ. Mo máa ń ṣe ìsọdọ̀tun pẹ̀lú oríṣìíríṣìí ọ̀nà lẹ́yì tí ó dọ́lẹ̀ lórí pé bí àkókò bá ṣe rí nígbà náà. Ìgbà mìíràn, màá ní láti lọ sùn, ìgbà mìíràn, màá ní láti lọ sẹ́ra, màá wá bomi sí orí, ìgbà mìíràn, màá ní láti ṣe nǹ tí wọ́n ń pè ní ìdárayá, ìgbà mìíràn, màá ní láti ṣe nǹ tí wọ́n ń pè ní meditation. Meditation yìí ó máa ń ṣiṣẹ́ púpọ̀ látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ irònù tí ó bá fẹ́ máa ṣe ọkàn láàárẹ. Meditation yìí máa ń jẹ́ kí èèyàn ṣe kìn-ín kí èèyàn ní à ìgbàgbé àwọn ọ̀rọ̀ ìwọ̀n yìí díẹ̀díẹ̀ tí ó sì máa ń ṣiṣẹ́ gan débi wípé ọkàn èèyàn á fúyẹ́, ara èèyàn á fúyẹ́, èròyè ẹ̀mí èèyàn yóò fúyẹ́. Èèyàn ó sì ní àǹfààní láti ronú síwájú àti láti fi ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì kí ẹ̀dá lè tẹ̀síwájú nínú ìgbésí ayé. Báyìí ni èmi ṣe máa ń ṣe àwọn ìsọdọ̀tun ọkàn mi nígbà tí ayẹyẹ àbí ǹkan mìíràn bá fẹ́ ṣe àkóbá fún lílọ síwájú mi.

Àkókò tí mo fẹ́ràn jù lọ náà ni ìgbà òwúrọ̀ àti ìgbà alẹ́. Ni dédé agogo mẹ́fà àárọ̀ àti agogo mẹ́sàn án ní àṣálẹ́. Ni àárọ̀ ni a bí ago mẹ́fà láàárọ̀ lẹ́yìn ìgbà tí a bá ṣe kírun tán. Ojú ọjọ́ ó má ń dára púpọ̀. Àkókò yìí ni mò má ń ṣe exercise. Àkókò yìí ni mò má ń ṣe kíkà nínú ìwé ní ranpẹ́. Àkókò yìí ni mò má ń ṣe àdúà àárọ̀. Àkókò yìí sì ni mò má ń ṣe, eeh, ìrántí ọlọ́run. Torí pé ojú ọjọ́ má ń dúró dáadáa. Kò ní sí ariwo ní ìgbà náà. Kò sì ní sí, eeh, ìdá làámù. Yàtọ̀ fún àsìkò yìí, tí mo bá fẹ́ ṣe nǹkan, tí mo bá fẹ́ ṣe nǹkan tí mo sì fẹ́ farabalẹ̀ ṣe, bí i ọwọ́ òru, bí i ago mẹ́ta, mẹ́rin, márùn ún, lóru ni mò tún má ń ṣe. Ni àsìkò yìí ojú ọjọ́ má ń pa lọ́lọ́. Àsìkò-- àkókò má ń pa lọ́lọ́ débi wípé kò sí ìdààmú lọ́tun, kò sì ní sí ìdààmú lósì. Gbogbo oun tí èèyàn bá fẹ́ ṣe ní àsìkò yìí, ni máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Débi wípé tí mo bá ní bùkátà si láti dìde lóru, mo má ń tètè lọ sùn ní ọwọ́ alẹ́ tí màá sì fi àláàmù sí títàn kí n lè bá tètè jí ní òru. Àmọ́ ìgbà mìíràn bẹ́ẹ̀ toje pé àláàmù mi gan-an ó le mọ́ jù mi. Àmọ́ tí mo bá ti ní lórí ẹ̀mí pé mo fẹ́ jí tí mò sì tètè sùn, ìtọ́sọ́nà bú ọ́ pọ̀ ni pé mò má ń sáábà tètè jí. Mo má ń sáábà tètè jí. So àwọn àkókò yìí ni èmi nífẹ̀ẹ́ sí jù. Ọwọ́ alẹ́ náà sì ni ojú ọjọ́ má tí ń pa lọ́lọ́, gbogbo àwọn èèyàn ó ti lọ sùn. So ìgbà yìí má ń fún èèyàn láńfààní láti fi ṣe àwọn nǹkan tí ó ní ìtumọ̀ tí èèyàn ó si rí ojútùú rẹ̀ ju ojú mọ̀ọ́mọ̀ lọ nígbà tí gbogbo ilẹ̀ bá ń rọ̀

Ìpara. Bẹ́ẹ̀ni, ìdáhùn tí ó yá jù tọ́ yẹ kí n fi dáhùn náà ni pé bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sí ara. Àmọ́ ìfipara sára mi kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe ojoojúmọ́. Ẹ̀kọ̀kan náà ni mo máa ń lo ìpara sí ara. Ẹ̀kọ̀kan tí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fi ìpara sí ara. Ìgbà tí mo sì máa ń fi sí ara náà ni ìgbà tí ó bá ṣe wípé, tí ara bá ń funfun, àwọn ìgbà tára máa ń funfun ni mo máa ń sábà lo ìpara ara. Lẹ́yì tó ṣe pé tí ọwọ́ àbí ẹsẹ̀ mi tí ó bá fẹ́ funfun náà ni mo sì máa ń sábà lò jù tàbí tí ara mi bá fẹ́ máa gan. Látàrí pé bọ́ya ọyẹ ti mú mi ńibì kan, àbí bì kan ti funfun, o wa ti fẹ́ máa gan tó funfun, tó ṣẹ funfun ni ó mú mi mu ìpara tí ń sì fi pa ara. Èmi ò ṣe ẹni tí ó bùkátà fún ìpara ní gbogbo ìgbà. Tí n bá wẹ̀ tán nìgbà míì gan, mo lè mọ́ ràntí pé un o ti ẹ para rárá. Tí màá rí wípé bọ́ya ìgbà tí mo bá rí pé ara mi ti fẹ́ máa ṣẹ funfun o ni n wa á ṣe mú ìpara, ni n wa á ṣe fi pa ara. Kì si ṣe pé gbogbo ara ni mo máa tuń pa. Ẹ̀kọ̀kan, ó lè jẹ́ ọwọ́, àtojú àti ẹsẹ̀. Ìgbà míì ó lè jẹ́ ojú nìkan, ìgbà míì ó lè jẹ́ ọwọ́ nìkan, ìgbà míì ó sì lè jẹ́ ẹsẹ̀ nìkan ni màá pa. Gbogbo ìpara mi ó dá lórí wí ṣe ara mi ń ṣẹ funfun, ṣe ara mi ń lẹpọ̀, oun gan pọ̀, àbí ṣe ara mi ó bùkátà fún ìpara. Ibo mo sì máa ń pa, ó dá, ó wà lórí pé ibo ni ó funfun, ibo ni ó nílò ìpara, ibo ni ó ń gan. In tí ó mú mi pa ara ni. Àmọ́ ìgbà míì tí ó bá wá sí mi lára ti ó bá wù mí, tí n bá ti ń wẹ̀ tán báyìí náà ni màá gbé ìpara, tí màá sì pa gbogbo oríkérike ara tí ọwọ́ mi bá tó. Ibí tí ọwọ́ mi ò bá tó, màá fi ilẹ̀ torí pé emi ò bùkátà sí kí n para náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ara mi sì máa ń ṣe dáadáa.

Kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ jẹ́ ohun tí a máa ń fi dáàbò bo ohun ìní wa. Lẹ́yìí tó ṣe pé ó ṣe pàtàkì púpọ̀ láti ṣe ìtọ́jú kọ́kọ́rọ́ yìí. Kọ́kọ́rọ́, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, ó pé oríṣi ọ̀nà tí ẹ̀yàn lè fi dáhùn ìdáhùn ìbéèrè yìí. Ni àkọ́kọ́, a ní ohun tí ó ń jẹ́ ìfikọ́kọ́rọ́ há tí olóyìnbo máa ń pè ní key holder. Ìfikọ́kọ́rọ́ há yìí má ń jẹ́ kó rọrùn láti lè ṣe ìtọ́jú kọ́kọ́rọ́. Tá à la fẹ́ mú lọ́wọ́ àba fẹ́ fi sí àpò. Lẹ́yìn náà, tí a bá wá fẹ́ jáde, a fi kọ́kọ́rọ́ yìí àtún fi ti ilẹ̀kùn wa tàbí bọ́ya kọ́kọ́rọ́ yìí wà fún ilẹ̀, ìlẹ̀kùn ta a máa ń kásọ ọ́ sí, ibi ta a máa ń kásọ ọ́ sí àbò wà fún nǹkan mìíràn. Ibi ta wa máa ń fi kọ́kọ́rọ́ yìí sí, awa lè ní pé níbo la máa ń ṣe ìtọ́jú rẹ̀ pamọ́ sí. Ìṣètọ́jú pamọ́, ìṣètọ́jú kọ́kọ́rọ́, ì jẹ́ ǹkan tí a máa ń fi dáàbò bo kọ́kọ́rọ́ fún rara rẹ̀ àti ohun tí a fi kọ́kọ́rọ́ gangan dáàbò bo. Látàrí pé a fi kọ́kọ́rọ́ yìí sí ibi táa ti le tètè rí àti ibi tí ó ti ní ṣọ̀rùn. Torí ẹ ni ìfikọ́kọ́rọ́ há tí à ń pè ní key holder ló fi ṣe pàtàkì. Lẹ́yìn náà ni a wà ṣẹ̀ṣẹ̀ mú ìfikọ́kọ́rọ́ há yìí, a se wà fi pamọ́ sí ibi kan tí ó, ó, ààbò rẹ̀, tí ó ní ààbò tó pọ̀ tó péye. Yálà kí a fún àwọn alábàágbé wa èyí àwọn tí a fọkàntán pé wọn ò ní kó olè jà wá. Àbí ká fi pamọ́ sí ibi kan tí àwa nìkan ta a mọ̀ nípa rẹ̀ àtàwọn tí a bàjọ́ ń lò.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn kí n máa wo ìràwọ̀ torí tí ìràwọ̀ bá yọ ní ojú ọ̀run, ojú ọ̀run a máa mọ́ rekete, a sì máa rẹwà púpọ̀. Ìràwọ̀ máa ń yọ ní láti bi aago méje alẹ́ títí. Àṣìkò tí ìràwọ̀ tí máa ń dùn wò jù, tí í máa ń rẹwà jù, tí í sì máa ń wu ni jọjọ láti wò náà ni bí ọwọ́ aago mẹ́sàn án sí aago mẹ́wàá nígbà tí gbogbo àyíká tó bá ti pa lọ́lọ́. Tí ẹ bá yí ojú sókè tẹ́wọ́ ojú ọ̀run, ìràwọ̀ wà tán lọ lóríṣìíríṣìí ní ìsọ̀rí ìsọ̀rí ní, ẹ́ ti ó, ti ó wà tóbi lóríṣìíríṣìí ni ó wa yọ lọ rekete, yóò wá sín lọ rekete. Tó jẹ́ pé ní àsìkò tí èèyàn bá ń wo ìràwọ̀ lókè, ínu èèyàn o mọ́ wá dùn, ẹ́ wà á rí pé títòbí ni Ọlọ́run ọba. Èyìn ó gbé ògo fún ẹni tí ó ṣẹ̀dá àwọn nǹkan yìí ní ẹ̀dá tí ẹni tí ó ṣe ẹ̀dá àwọn nǹkan yìí tí í ṣe Ọlọ́run ọba ẹni tó ni ayé àti ọ̀run. Ẹni tí ó ṣẹ̀dá gbogbo ohun tí ń bẹ, gbogbo ohun tí ń mí àti èyí tí ò ń mí. Ojú sánmọ̀ máa ń dùn wò, ó sì máa ń rẹwà ní rekete tí ó sì máa ń wu èèyàn láti wò bíi kí èèyàn ó fò sókè kó fi ọwọ́ kan ojú ọ̀run. Ìràwọ̀ ó dàbí ẹ̀ṣọ́ fún ojú ọ̀run ni.

N ma la se ilé ìsẹ̀mbáyé. Ìsẹ̀mbáyé jẹ́ nǹkan ayé àtijọ́, léyìí tí ó jẹ́ pé ní ayé òde òní, àwọn ìsẹ̀mbáyé yìí bí ó kó sínú àwọn nǹkan bí ẹbọ léyìí tí ó tako ẹ̀sìn. Tí a bá ń sọ̀rọ̀ ìsẹ̀mbáyé tàbí àṣà, ohun tí ó ń jẹ́ àṣà ò ní ẹbọ nínú. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn ń rí ní àṣà láyé de òní, ohun ẹbọ gbá a ni. Léyìí tí ó ṣe pé ẹni tí ó bá gbọ́ ẹ̀sìn yi, yálà Mùsùlùmí àbí Krìstẹ́nì, òun ò ní nífẹ̀ẹ́ sí láti súnmọ́ àwọn nǹkan yìí àbí láti ṣe àwọn nǹkan yìí. Wọ́n ń pè é ní ìsẹ̀mbáyé lóòótọ́, àmọ́ àwọn n tí ó ń ṣe, n tí wọ́n ń ṣe níbẹ̀ kò ń ṣe ohun tí ọ jọ́ máa asà, ohun tí ó kó bí a ń bọ̀ òrìṣà a ń àbo òrìṣà àbí a ń ṣe àwọn nǹkan tí ó ní ẹbọ nínú tí ó sì, yóò sì ba ẹ̀sìn jẹ́. Fún ẹni tó bá ní òun ní ẹ̀sìn yálà Mùsùlùmí ni àbí ò ní ọmọ lẹ́yìn Krìstẹ́nì. Torí èyí yìí òhún, mi kò fẹ́ràn kí n máa lọ sí ilé ìsẹ̀mbáyé láti sá fún àwọn nǹkan tí ó lè ba ẹ̀sìn mi jẹ́ àbí àwọn nǹkan tí ó lè fa a kí, kí èèyàn ó máa ṣe ohun tí ó tako u n tí Ọlọ́run bá fẹ́.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn àlọ́ apanilẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Àlọ́ jẹ́ ohun tí àwọn bàbá wa máa ń lò láyé àtijọ́ láti fi pa ìtàn, láti fi dá àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ àti láti fi pàṣá mọ̀ tàbí láti fi ṣàlàyé ọ̀rọ̀. Pápá jùlọ wọ́n máa ń lò ó láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọdé, wọ́n sì máa ń lò ó láti fi ṣe ìdárayá. Nígbà tí ara bá ń fẹ́ ìsinmi, nígbà tí ara bá ń kọ ìṣẹ́, ìgbà tí ara bá ń wu iyẹ̀ tó wù ọ́ lẹ́, tí ó ṣe pé ara ò fẹ́ ṣe nǹkan kan, tàbí nígbà tí èèyàn bá ṣiṣẹ́ tán tí ó wa fẹ́ nà jú tí ó fẹ́ sinmi, èèyàn máa ń pa àlọ́ fún ara èèyàn àbí fún àwọn ọmọdé. Àlọ́ pípa ní ayé àtijọ́, ó máa ń sábà wáyé ní àṣálẹ́ tí àgbàlagbà ó kọ àwọn ọmọdé jọ tí wọ́n mọ̀ọ́ pa àlọ́ fún wọn lóríṣìíríṣìí láti fi kọ wọn ní ẹ̀kọ́. Ṣùgbọ́n ayé òde òní, gbogbo àwọn nǹkan báyìí kò sí mọ́. Ó ṣe wọ̀, ẹ́ nǹkí sọ pé ó ṣe wọ̀ bọ̀, ṣùgbọ́n kò sábà wáyé mọ́ ní ayé ìsín. A ya fi bọ́yá ní àwọn ìgbèríko tuntun bẹ́ẹ̀. Kódà ní àwọn ìgbèríko gan-an níìsín, ayé ti lajú kọjá pé èèyàn kàn omọ́ jọ wọ́n ń pa àlọ́ fún wọn. Ó yóò le díẹ̀ láti rí ibi tí àwọn nǹkan báyìí tún sì tún ti ń wáyé. Nítorí pé ayé tí a wà yìí, àwọn ọmọdé gan-an ọ̀nà tí wọ́n ń gbà láti fi wá owó, ó kọjá tí ẹni ò tí ní ìyàwó àti ọmọ nílé tó fẹ́ bọ́. Kí Ọlọ́run bá kí ó ṣe àànú fún wa ní àsìkò tí a bá ra wà yìí.

Ah! Èmi máa ń sáré o, mo máa ń sáré gan-an. Kódà mo le pe ara mi ní èhòrò. Eré sísá, ó jẹ́ ǹkan, eré ìdárayá, in ni eré sísá jẹ́. Yàtọ̀ fún pé ó jẹ́ eré ìdárayá, àwọn ǹkan wà tí ó jẹ́ pé eré sísá yìí ni wón fi ń ṣe iṣẹ́ ṣe. Lẹ́yi tí wón fi ń jẹun, tí wọ́n ń ṣe àṣojú fún orílẹ̀-èdè wọn tàbí fún ẹgbẹ́ wọn, tí èyí tí wón ń sáré fún. Ó jẹ́ ọ̀nà tí, wón fi máa ń ṣe ìfigagbága láàrín orílẹ̀-èdè tàbí ìlú àbí ilé ìwé, èyí tí a ń pè ní competition. Eré sísá ó dára púpọ̀ fún àgọ́ ara. Láta rí i pé ó jẹ́ ọ̀nà tí èèyàn máa ń fi ṣe ìyípadà, fún ara, láti fi exercise ara. Eré sísá yìí, àsìkò tí, ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo máa ń sáré. Bí ó ti jẹ́ pé kì í ṣe pé bóyá, èmi náà mo mọ eré sá jù láàrín àwọn akẹgbẹ́ mi. Ṣùgbọ́n nínú àwọn tí ń sáré ní ilé ìwé, n ò lè yọ mí sí ẹ̀yìn. Láta rí i pé èmi náà máa ń gbìyànjú agbára mi. Agaga àwọn eré tó bá jọ mọ pé kí a sá eré lọ sí ọ̀nà tó jìn, èyí tí a máa ń pè ní márátọ̀n. Àwọn eré ìfi ẹ̀mí sá, mo máa ń sa lọ́pọ̀lọpọ̀. Tó jẹ́ wípé àkókò kan wà tí a ní láti sá èyí tí a ń pè ní márátọ̀n ní ilé ẹ̀kọ́ mi tí mo ṣe ipò kìíní. Ìgbà kan tó wà tí mo lọ ṣe àṣojú fún àwọn akẹgbẹ́ kọ́ ilé ẹ̀kọ́ tí ó wà ní, ìjọba ìbílẹ̀ mi ní ìlú Ìbàdàn tí mo ṣe ipò kejì. Àwọn eré náà jẹ́ àwọn eré ẹlẹ́mi tí ó jẹ́ eré meter ìgbà méjì tí a lọ sá ní, pàápàá sì eré àdámọ̀sìgbà ní ìlú Ìbàdàn. Ni ọdún náà lóhùn, mo jẹ́, mo ṣe ipò kejì tí mo sì gba amí ẹyẹ wá sí ilé. Lẹ́yì tí wọ́n sì yẹ mí sí nígbà tí mo dé ilé náà, nígbà lọ́dún náà lóhùn.